Ṣé mo fẹ́ràn jíjò? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjò. Mo fẹ́ràn kí láti máa jó. Mo máa jó sí orin. Mo máa ń fẹ́ràn láti máa jó nítorí pé, ò-- ijó ó jẹ́, eh, ọ̀nà láti máa gbé, eh, láti máa gbé, eh, stress kúrò lára. Ijó tún jẹ́ ọ̀nà tí ènìyàn bá ń jó lóore kóòrè. Ó tún jẹ́ ọ̀nà ìdára, eh, ìdárayá tó jẹ́ pé kò ní, ènìyàn máa máa ṣe, eh, exercise. Ó jẹ́ ọ̀nà láti máa ṣe exercise títí yé yìí. Torí ẹ ni mo ṣe láì-- mo fi-- fẹ́ràn kí n máa jó dáradára nígbà gbogbo àti ní óòrè kóòrè.

Ṣé mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá, mi ò mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́e ó jẹ́ ǹkan tí àwọn ọmọdé máa ń kọ́, ẹ́hn, láti gun láti ké-- nígbà kékeré. Nígbà yìí ni àwọn òbí wọn máa ń kọ́ wọn ní àtígun kẹ̀kẹ́ tí wọ́n ó sì máa gun kẹ̀kẹ́ ní àdúgbò títí, títí tí wọ́n ó fi mọ bí wọ́n ṣe ń gun. Irú àwọn ọmọ báyìí tí wọ́n gun kẹ̀kẹ́ láti kékeré, tí wọ́n bá dàgbà, awon yen wọ́n sì le mọ gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n èmi ò ní àǹfàní láti gun kẹ̀kẹ́ yìí ní kékeré. Ní ìdí èyí, mi ò mọ kẹ̀kẹ́ gun rárá.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Máa ń ṣe òwò, kò sí ohun tí mi ò le ṣe ní òwò. Tí mo bá ti rí ànfàní, tí ànfàní ẹ rẹ̀ bá ti yọ, mo màá ṣe ohunkóhun tó bá jẹ́ pé ó máa ti, ó ti mú, ó máa mú owó wá, tó sì jẹ́ pé ọ̀nà tí ó tọ́ ọ ní, mo máa ṣe. Ó lè jẹ́ aṣọ títà, ó lè jẹ́ bàtà títà, ó lè jẹ́ ìwé títà. Gbogbo, gbogbo nǹkan tí àwọn èèyàn nílò, tí wọ́n nílò, t'éèyàn, tí ènìyàn lè sáré ra kó sáré tà, kó dè, ẹ kó rí èrè lórí ẹ̀, irú àwọn, irúfẹ́ àwọn òun yẹn, ohun èlò bẹ́ẹ̀, òhun ni, ẹ, mo máa fi ń ṣe òwò. Nígbàkígbà tí àwọn èèyàn bá, tí wọ́n bá ní ìfẹ sí i, tí wọ́n bá fẹ́ ẹ, màá lọ ra, màá dẹ̀ tàá fún wọn, màá gba owó mi lọ́wọ́ wọn.

Ṣé mo máa ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, màá ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ìdí tí ó fi jẹ́ kí èèyàn máa di, ẹ́, ọjà àbò nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀, òun ni fún ìdáàbòbò, ẹ́, nítorí, ẹ́, accidenti. Ó máa ń dá kí èèyàn ṣe, kí èèyàn dá, kí èèyàn de ọjà yẹn. Nítorí ó máa ń dènà, ó máa ń dènà pé kí accidenti kó ṣẹlẹ̀ nínú ọkọ̀. Tí èèyàn bá dẹ̀ di ọjà àbò yìí, ẹ́,

Ṣe mo máa ń pàdé àfojúsùn tita mi? Bẹ́ẹ̀ ni mo máa ń pàdé àfojúsùn tita mi. Botilẹjẹ́pe kò kí ń ṣe ìgbà gbogbo. Ìgbà mí tí èèyàn bá ní ìró Tàbí lérò pé nǹkan báyìí, òun ni mo máa ṣe, ohun báyìí, òun ni mo máa ṣe ní àkókò báyìí, ẹ ni ọjọ́ báyìí, òun báyìí, òun ni mo máa gbé ṣe. Ìnǹkan tí à ń pè ní àfojúsùn, òun nìyẹn. Ni ìgbà mìíràn, àfojúsùn máa ń jásí ojú ẹ̀. Boya pé gbogbo ǹkan tí o bá ní èrò pé o fẹ́ ṣe ní àsìkò tàbí ní ọjọ́ kan, gbogbo ẹ̀ ni ó máa di ṣíṣe ní ìgbà mí tí irúfẹ́ ẹ̀ bá ti ṣẹlẹ̀. Èèyàn tó máa ń ní agbára ní agbára, á ní ìgboyà láti tún ṣe àwọn àfojúsùn mi. Ṣùgbọ́n ní ìgbà mí, àfojúsùn tí èèyàn bá ta, ó lè má wà sí ìmúṣẹ. Irú àwọn àfojúsùn bẹ́ẹ̀. Ìyẹn wà ní pé kí èèyàn máa tún ṣe àfojúsùn mí mo. Ẹ̀yàn máa wò pé àfojúsùn tí mo ṣe yìí kí ni ó ṣẹlẹ̀, kílódé tí kò ṣe di títà? Kí ni mo ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí ni mi ò ṣe? Ara àwọn ǹkan tí èèyàn máa wò fún ara rẹ̀ nìyẹn. Bó dẹ̀ tí wò ó, ọjọ́ mí tó bá tún wá ṣe àfojúsùn, ó máa lè ṣe dáadáa ju ti àtẹ̀yìn wá lọ láti mú kí àfojúsùn yẹn kó wà ní títà.

Irú kọ̀mpútà wò ní mò ń lò? Ẹ̀, irú kọ̀mpútà tí mò ń lò, ọ̀ún ni a ń pè ní Acer. Àwọn Acer àwọn ni ó ṣe ẹ̀ kọ̀mpútà yìí. Hmm, ọdún twenty-ten, ọ̀ún ni kọ̀mpútà yìí, ọ̀ún ló jáde. Ju-- ní, ṣùgbọ́n ìgbà tí èmi rà kọ̀mpútà yìí, mo rà á níbí ọdún mẹ́ta sẹ́yìn. Láti ìgbà tí mo sì ti ń lò kọ̀mpútà yìí, kò, kò bá jẹ́. Mo dẹ̀ tí mò ń lò ó dáadáa fi ṣe àwọn nǹkan bí i typewriting. Mo sì ń, tí mo sì ń lò ó láti ṣe iṣẹ́ orí Íńtánẹ́ẹ̀tì. Irú àwọn nǹkan báyìí òun ni mò ń lò kọ̀mpútà òun fún. Bó ti lè jẹ́ pé kọ̀mpútà náà ti pẹ́, ṣùgbọ́n lílò rẹ̀ sì dára.

Ṣé mo máa ń lo ọ̀pá ìfámora nígbà tí mo bá ń mu omi mu? Rárá, mi ò kí ń lo ọ̀pá ìfámora nígbà tí mo bá ń mu omi. Mo, mo fẹ́ràn láti máa lo kọ́ọ̀pù, kọ́ọ̀pù, èyí tí eh, máa da ǹkan mímu, màá dà sínú kọ́ọ̀pù, màá mú. Tàbí kí n lo ìgò, tí wọ́n jẹ́ pé ìgò ni mo lè tàbí ike ni mo lè pọ́n bẹ́ẹ̀, tàbí kí n dà á sínú ìgò. Ṣùgbọ́n ìfámú́ra mi ò kí ń lò. Àti kékeré ni mo ti lo irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbẹ̀yìn. Nítorí pé ìṣe mọ̀ pé, à ní kékeré, ohun nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń jọ àwọn ọmọdé, máa ń jọ wọ́n lójú. Ni àgbà báyìí mi ò lo ẹ́, irú ọ̀pá yẹn mi ò kí ń lò mọ́. Mo máa ń da ǹkan mímu, màá dà sínú gílássì kọ́ọ̀pù, ní mímu ni.